Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn ǹkan tí mo fẹ́ràn lórí pizza, mi ò tíì, mi ò tíì mọ àwọn ǹkan tí mo fẹ́ràn torí pé mi ò kí ń jẹ pizza. Mi ò tíì jẹ pizza rí. Mi ò mọ àwọn ohun èlò tó máa ń fi lórí pizza. Ṣùgbọ́n, màá, màá lọ ṣe ìwádìí. Màá lọ ibi tí wọ́n ti ń ta pizza, màá lọ ra pizza, màá béèrè lọ́wọ́ wọn àwọn ohun èlò tó máa ń wà lórí pizza. Tí bá ti wá mọ àwọn èlò tó máa ń lò, màá wá padà wá dáhùn ìbéèrè tẹ bí mi níìsín. Níìsín mi ò kí ń jẹ pizza, mi ò mọ àwọn ohun èlò tó máa ń fi ṣe pizza, tó máa ń fi jẹ pizza, mi ò mọ àwọn ohun èlò tó máa ń lò. Ṣùgbọ́n màá ṣe ìwádìí. Tí bá ti ṣe ìwádìí tán, màá padà wá fún yin leesi.

Ṣé o mọ bí a ti ń pẹja? Rárá o, mi ò mọ bó ṣe máa ń pẹja. Mi ò gbé nínú ibi tó ti ń pẹja. Ibi tọ́ bí mi sí kò sókún bẹ́ẹ̀, à kí ń rí omi, kò so mí bẹ́ẹ̀, kò so mí bẹ́ẹ̀. Rárá, mi ò mọ bó ṣe ń pẹja, mi ò tí ì pẹja rí. Ibi tọ́ bí mi sí, à kí ń rí okun, à kí ń pẹja. Mi ò tí ì kọ́ bó ṣe máa ń pẹja. Tí m bá ti kọ́ bó ṣe ń pẹja, tí m bá ti ṣe wádìí, tí mo ti wá mọ bó ṣe máa ń pẹja, màá wá padà wá dáhùn ìbéèrè yìí. Nísìí, mi ò tí ì pẹja rí, mi ò tí ì wá níbí tí à ń rí okun tá máa ń rẹ́ja nínú ẹ̀. Mi ò tí wá kọ́ bó ṣe máa ń pẹja. Tí, tí bá ti kọ́ bó ṣe ń pẹja, màá padà wá dáhùn ìbéèrè. Nísìí, mi ò mọ bó ṣe máa ń pẹja.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, mi ò kí ń má mu coffee níbi iṣẹ́. Iṣẹ́ tí mò ń ṣe, a kì í mu coffee nítorí pé coffee, àwọn ohun èlò tó máa ń fi ṣe coffee ó ní nǹkan tí àwọn òyìnbó máa ń pè ní caffeine. Caffeine máa ń jẹ́ kí èèyàn má sùn, ó máa ń mú orun kúrò ní ojú èèyàn, ó sì máa ń ní àwọn nǹkan tí ó máa ń ṣe lára tí ó dá. Fún ìdí èyí, ní iṣẹ́ tí a ń ṣe, tí mò ń ṣe, mi ò kí ń mu coffee nítorí caffeine tó wà nínú coffee. Mi ò kí ń mu coffee rárá. Mi ò tí-- nígbà tí fẹ́ fẹ́ ṣiṣẹ́, a kì í mu coffee. Tí a fẹ́ bá mu nǹkan, a máa mu tíì, a ni mú coffee.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Tí mo bá fẹ́ jáde, tí mo bá fẹ́ lọ síbi iṣẹ́, mo máa ń wọ ago ọwọ́. Mo máa ń fi ago ọwọ́ mọ àkókò, màá ń fi wo àkókò. Ago ọwọ́ ó ṣe pàtàkì kí èèyàn wọ̀ sọ́wọ́. Tí èèyàn bá lọ síbi kan or tí o ba fẹ́ lọ ṣe nǹkan, tàbí ó fẹ́ lọ bá àwọn èèyàn pàdé, ó nílò láti mọ àkókò ti ó yẹ kó dé bẹ́ẹ̀, àkókò tó yẹ kó fi ibẹ́ sílẹ̀, àkókò tó yẹ kó máa padà wá sílé. Tí èèyàn bá wọ ago ọwọ́, a máa wo ago, a máa mọ̀ ago nígbà gbogbo. A máa, a máa dé ibi tó yẹ kó dé ní àkókò, kò ní máa pẹ́ dé òde tàbí ibi tí wọ́n ti ń ṣe nǹkan. Ago ọwọ́ ó ṣe pàtàkì. Mo máa ń wọ ago ọwọ́ tí mo bá tí ń jáde láàárọ̀

Báwo ni o ṣe máa ń tọrọ aforijin? Tí mo bá ti ṣẹ èèyàn, tàbí tí n bá ti ṣe nǹkan tí ò da, mo máa ń tọrọ aforijin. Mo máa ń sọ fún wọn pẹ̀lẹ́ kó máa bínú, kó dáríjì mí. Mo máa ń tọrọ àforíjì nígbà tí mo ti ṣẹ́ èèyàn, tàbí nígbà tí mo ti ṣe nǹkan tí ò da. Mo máa ń tọrọ àforíjì. Kò, kò dá kí èèyàn máa ṣẹ́ èèyàn, kó máa tọrọ àforíjì, kó má bẹ̀ wọ́n kò da. Ènìyàn oní náa rẹ̀ ní ní kàbí àti ara. Ó ti tọrọ àforíjì ó ṣe nǹkan pàtàkì. Tí èèyàn bá ti ṣẹ àwọn èèyàn mìíràn, ó yẹ kó tọrọ àforíjì, kó bẹ̀ wọ́n, kó sọ fún wọn pé kó máa bínú, kó pẹ̀lẹ́. Tí tọrọ àforíjì ó ṣe nǹkan pàtàkì. Mo máa ń tọrọ àforíjì nígbà tí mo máa ń ṣẹ́ èèyàn.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí mo bá fẹ́ rìnrìnàjò tí mo ní ibi tí mo máa rìnrìnàjò lọ, mo máa ń múra kí ọjọ́ yẹn tó dé. Mo máa ń ṣètò gbogbo nǹkan tí màá nílò ní ibi tí mò ń lọ àti gbogbo nǹkan tí màá nílò fún ìrìnàjò tí màá nílò lọ́nà. Mo máa ń ṣètò wọn, mo máa ń ṣe ètò wọn kí ọjọ́ náà tó dé. Tí ọdọ́ ọjọ́ náà bá dé, mo máa ń ṣe àkópò fún ìrìnàjò mi. Gbogbo nǹkan tí mo fẹ́ mú dání, gbogbo nǹkan tí mò nílò ní ibi tí mò ń wọ́n, mo máa ń kó wọn pọ̀. Mo máa ń kó wọn papọ̀. Mo máa ń kó wọn papọ̀. Tí ti ọjọ́ náà tó dé, màá ń fi gbogbo nǹkan tí mo nílò, mo máa ń ṣètò, mo máa ń kó wọn pọ̀, mo máa ń fún, mo máa ń pọ́n wọn pọ̀ nínú àpò, mo máa ń fi wọn pamọ́ nínú àpò tí màá mú dání nígbà tí mo fẹ́ lọ sí àjò náà. Mo máa ń ṣe ètò yẹn dáadáa.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Ibi tí mò ń gbé, mo ti ń gbé níbẹ̀ fún ìgbà tó pẹ́. Mo ti ń gbé níbẹ̀ láti ọmọdé. Ibi tan bí mi sí ni mò ń gbé. Mo mọ gbogbo aládùúgbò tó wà nínú àyíká mi, mo mọ wọ́n. Nítorí pé mo ti pẹ́ nibíbài. Ó ti pẹ́ gan-an tí mo ti ń gbé ní àyíká yìí. Mo mọ gbogbo àwọn tó ń gbé níbí báyìí. Mo mọ gbogbo aládùúgbò tó wà níbí báyìí. Gbogbo ọ̀nà àti gbogbo ǹkan tó ń ṣẹlẹ̀ níbí ni mo mọ dáadáa. Nítorí pé ó ti pẹ́ gan-an tí mò ń gbé níbí báyìí. Mo mọ àwọn aládùúgbò mi, mo mọ wọ́n dáadáa. Mo mọ gbogbo wọn nítorí pé mo ti pẹ́ níbí.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Àwọn aṣọ tí mo máa ń wọ̀ nígbà òtútù àti nígbà ọyẹ́. Àwọn aṣọ yẹn náà, mo máa fó wọ́n, mo máa ń fi wọ́n pamọ́ nígbà tí òtútù ò sí. Nígbà tí òtútù bá dé, màá wá mú wọn jáde, màá wá wọ̀n. Àwọn aṣọ yẹn ó dára púpọ̀. Ó máa ń jẹ́ kí ara èèyàn máa ní òtútù nígbà ọyẹ́ tàbí òtútù. Ó máa ń jẹ́ kí ara èèyàn kó máa ṣàárẹ̀, kó máa lọ rí dókítà, kó máa ṣàìsàn nítorí pé òtútù máa ń fa àìsàn. Mò ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní ìgbà òtútù àti ọyẹ́

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Mo máa ń ra epo lọ́ṣù lọṣu tí màá fi sínú ọkọ̀ tí mò ń lo. Tí oṣù bá ti parí, màá ra ọkọ̀, màá ra epo tí màá fi sọ́kọ̀. Mo máa ń ra àwọn epo tó máa ń kún ọkọ̀ mi nítorí pé mo máa ń, màá lo epo yẹn fún oṣù kan. Tí oṣù bá ti parí, mo máa ń ra epo tí màá lò fún gbogbo oṣù yẹn. Mo máa ń ra epo tó máa ń kún ọkọ̀ mi. Ni oṣùọṣù ni mo máa ń ra epo tí màá fi sínú ọkọ̀ mi. Mo máa ń ra epo tó pọ̀, tó pọ̀ gan tí màá lò fún gbogbo oṣù yẹn.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù ní ọjọ́ ni àkókò tí mo ń lọ síbi iṣẹ́ ní àárọ̀ ni mo fẹ́ràn jù. Mo fẹ́ràn kí máa lọ síbi iṣẹ́, mo fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe. Iṣẹ́ tí mo ń ṣe ó ń dùn mí lọ́kàn gan. Mo fẹ́ràn iṣẹ́ tí mo ń ṣe gan. Nígbà tí mo bá ń lọ síbi iṣẹ́ láàárọ̀, inú mi máa ń dùn. Mo máa ń fẹ́ràn àkókò yẹn tí mo ń lọ síbi iṣẹ́ láàárọ̀. Àkókò yẹn ni mo fẹ́ràn jù ní gbogbo ọjọ́ tí mo jíjí láàárọ̀. Ó máa ń dùn mí lọ́kàn pé mò ń lọ síbi iṣẹ́. Iṣẹ́ tí mo ń ṣe, mo mo ń ṣiṣẹ́ ní ibi tó ti ń ṣe aṣọ. Mo fẹ́ràn láti máa ṣe aṣọ. Àwọn ẹni tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú wọ́n jẹ́ àwọn èèyàn dáadáa. Wọ́n mọ bó ṣe ń ṣeré, wọ́n mọ bó ṣe ń ṣiṣẹ́, wọ́n mọ bó ṣe ń ṣe nǹkan. Gbogbo nǹkan nípa wọn, mo fẹ́ràn wọ́n. Fún èdè eyi ni àkókò tí mo fẹ́ràn jù ni àkókò tí mo ń lọ síbi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ tí mo ń ṣiṣẹ́ pẹ̀lú wọn. Èmi ni ọ̀gá wọn ní ibi iṣẹ́. Ní ìgbà tí a bá bẹ̀rẹ̀ iṣẹ́, a máa ń ríra wa, a máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń bá ara wa sọ̀rọ̀ ooto oro. Gbogbo iṣẹ́ tí a ní lọ́wọ́ ta fẹ́ ṣe, a máa gbìn wọ́n jáde. A máa sọ̀rọ̀, a máa pín iṣẹ́ yẹn fún gbogbo òṣìṣẹ́ taa ní. O ní ká l'òkú ni iṣẹ́ tí wọ́n máa ń ṣe. A máa bá gbogbo ara wa sọ̀rọ̀, a máa jẹ́ kó yẹ gbogbo òṣìṣẹ́ pé iṣẹ́ ni àwa ṣiṣẹ́. A wá sí ibí bayii láti wá ṣeré kó fi ọkàn wọn sí iṣẹ́ tó fẹ́ ṣe. Mo máa ń bá wọn sọ̀rọ̀, mò ń gbá wọn ní ìmọ̀ràn. Tori báyìí ni mo ṣe máa ń darí wọn nínú iṣẹ́ tá ń ṣe.

Ṣo fẹ́ràn jíjó? Bẹ́ẹ̀ni, mo máa ń fẹ́ràn láti máa jó. Ijò, o máa ń mú ni lọ́kàn jù. Tí ara bá tàyàn, tí èèyàn bá jó, tó bá jó dáadáa, èèyàn máa ní ìfọ̀kànbalẹ̀. Mo fẹ́ràn láti máa jó gan. Mo like àwọn orin tí èèyàn le jó sí. Mo máa ń like láti, mo máa ń fẹ́ràn láti máa lọ sí òde tàbí ibi tí wọ́n máa ń ṣe nǹkan tí wọ́n máa mú orin jáde. Mo like láti máa gbọ́ orin ká máa jó, ká máa ṣàyọ̀, ká máa, kí má, kí inú wa máa dùn. Mo fẹ́ràn láti máa jó, láti máa wà ibi tọ́n máa ń kọ orin, tí wọ́n máa ń ṣe orin, tí wọ́n máa ń jó. Tí inú èèyàn bá dùn, mo fẹ́ràn láti máa jó. Mo mọ bọ́ ṣe ń jó. Mo ti kọ́ bọ́ ṣe ń jó. Èmi náà máa ń jó. Tí n bá wà nínú ilé, tí, tí mo ò bá ní nǹkan tí mo fẹ́ ṣe, má máa jó. Mo fẹ́ràn láti máa jó.

Báwo ni o ṣe máa ń tọ́jú nǹkan rẹ? Mo máa ń tọ́jú àwọn nǹkan tí mo ní, àwọn nǹkan tí mo lò, àwọn nǹkan tó wà n lé àti àwọn nǹkan tó wà ní ibi iṣẹ́, mo máa ń tọ́jú wọn dáadáa. Mi ò fẹ́ kí wọ́n bàjẹ́, mi ò fẹ́ kí ń máa wá wọn nígbà tí mo fẹ́ lò wọ́n. Mo máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń ṣètò ibi tí bàá máa fi wọ́n pamọ́. Àwọn tó wà kéékèèké, mo máa ń ní àwọn nǹkan tó tóbi tí mo máa ń fi sí. Tí n bá nílò wọ́n, mo mọ ibi tí màá lọ wa wọ́n. Mo máa ń tọ́jú àwọn nǹkan tí mo ń lò dáadáa. Mi ò fẹ́ kí wọ́n sọnù, mi ò fẹ́ kí wọ́n bàjẹ́, mi ò fẹ́ kí nǹkan ṣe wọ́n. Mo máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń tọ́jú wọn dáadáa. Mo máa ń fi sọ́kàn pé, nǹkan tí mo lò, owó ni mo fi rà kí ń tọ́jú wọn dáadáa kó má bàjẹ́ àti kó máa sọnù.

Yàrá wọ nínú ilé rẹ̀ ni ó fẹ́ràn jù. Ìyàrá tí mo fẹ́ràn jù ní ilé mi ni ìyàrá tí mo ń sùn. Tí n bá ti ṣiṣẹ́ tán, tí n bá ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe, tí n bá ti délé, màá wá sùn. Ìyàrá tí mo ń sùn mo fẹ́ràn bẹ́ẹ̀ tó, tó bẹ́ẹ̀ gẹ. Mo ti fi gbogbo àwọn nǹkan tó yẹ kí n fi sí ní ìyàrá tí mo ń sùn láti jẹ́ kí ibẹ̀ yẹn wà dáadáa. Mo ní àwọn iná tí ó ń jẹ́ keeyan sùn. Mo ti fi àwọn fáànù sínú bẹ̀. Mo ti ní àwọn bẹ́ẹ̀dì tó wà dáadáa nínú bẹ̀. Mo ti fi gbogbo àwọn nǹkan tó yẹ kó wà ní ìyàrá tí ẹ̀eyan ń sùn. Ìyàrá mi tí mo ń sùn ní ìyàrá tí mo fẹ́ràn jù nílé. Tí n bá ti ṣiṣẹ́ tán, mo màá n fẹ́ràn láti máa sùn. Mi ò fẹ́ kí ẹnikẹ́ni kó fún mi wàhálà nígbà tí mo fẹ́ sùn. Mi ò fẹ́ kó ń pè mí nígbà tí mo ń sùn. Fún idí èyìí ni mo fẹ́ràn ìyàrá tí mo ń sùn ní ilé mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹún ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Kì í ṣe ní gbogbo ìgbà ni a máa ń ráyè láti máa jẹ oúnjẹ ọ̀sán papọ̀. Ṣùgbọ́n tí a bá ráyè, a máa ń jẹ oúnjẹ ọ̀sán papọ̀. A máa ń ṣètò láti ríra láti jẹ oúnjẹ ọ̀sán papọ̀. A máa ń ṣètò fún yẹn. Ṣùgbọ́n kò kí n ṣe nígbà gbogbo ló máa ń ṣẹlẹ̀. A máa ń ṣètò fún wọn ni táa bá ráyè tí àwọn tí a fẹ́ jẹun papọ̀ tí wọ́n ò ní iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́. A máa ń ríra, a máa ń ṣètò láti ríra. A máa ń jẹ oúnjẹ papọ̀ ní ọ̀sán. A máa ń ṣètò táa máa ríra láti jẹ oúnjẹ ọ̀sán papọ̀. Àwọn oníbàárà wa, wọ́n jẹ́ ọ̀rẹ́ wa. Wọ́n jẹ́ ẹni tó sún mọ́ wa ponbele. A máa ń ríra dáadáa, a máa ń ṣètò láti jẹ oúnjẹ ọ̀sán papọ̀

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Mo máa ń pe àwọn ẹbí mi àti àwọn ará mi àti àwọn ọ̀rẹ́ mi ní fídíò call tó ń pè ní ìpè fídíò. A máa ń pé ara wa ńbẹ, ta máa rojú ara wa, ta máa sọ̀rọ̀. Mo máa ń ṣe dáadáa. Ó jẹ́ nǹkan tó dáa gan. Tí èèyàn bá ṣiṣẹ́ tí kò bá ni áyè láti rìnrìn àjò lọ bá àwọn ẹbí àti ará, èèyàn lè pè wọ́n lórí fídíò call. Wọ́n lè pè èèyàn lórí fídíò call, waá rí wọn, wa á bá wọn sọ̀rọ̀, wa á ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe pẹ̀lú wọn lórí fídíò. Mo máa ń ṣe ìpè fídíò torí pé tí n bá máa ráyè lọ kí èèyàn ní ilé wọn, mo máa ń pé wọ́n ní fídíò call, màá rojú wọn, màá bá wọn sọ̀rọ̀, màá ṣe gbogbo nǹkan tó yẹ kí ń ṣe. A máa sọ̀rọ̀ tó yẹ ká sọ ní fídíò. Nígbà tí a ráyè ati ríra ní ara wa, a máa ṣe lórí fídíò.

Ṣé o jẹ ẹni tí kò ń jẹ ẹran? Rárá o, mo máa ń jẹ ẹran. Mi ò jẹ ẹni tí kò kí máa ń jẹ ẹran. Èmi máa ń jẹ ẹran dáadáa. Mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mo fẹ́ràn ẹran gidi gan. Mo máa ń jẹ àwọn ẹran màálù, mo máa ń jẹ àwọn ẹran adìyẹ, mo máa ń jẹ ẹran àwọn àgùtàn mìíràn. Mo fẹ́ràn láti máa jẹ ẹran. Ẹran ó jẹ́ nǹkan tó dáa fún yan lára. Àwọn dókítà ti sọ pé ó dáa kí èèyàn máa jẹ ẹran. Tí àwọn ẹran yẹn wọ́n ní nǹkan nínú tó dáa fún ọ̀ràn lára. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo fẹ́ràn láti máa jẹ ẹran. Mo máa ń jẹ gbogbo ẹran tí mo rí. Mi ò kí ń jẹ-- èmi ò sí lára àwọn tí ò kí ń jẹ ẹran. Èmi máa ń jẹ ẹran dáadáa.

Báwo ni o ṣe máa ń ran àwọn èèyàn lọ́wọ́? Mo máa ń ran àwọn èèyàn lọ́wọ́ ní ọ̀nà oríṣiríṣi. Àwọn tó nílò owó, tí mo bá ní owó, mo máa ń fún wọn lówó láti rán wọn lọ́wọ́. Àwọn tó nílò ìmọ̀ràn, tí mo bá ráyè, mo máa ń fún wọn ní ìmọ̀ràn tó yẹ. Àwọn tó nílò kí wọ́n bá wọn ṣiṣẹ́ tàbí kí wọ́n bá wọn ṣe nǹkan, tí mo bá ráyè, mo máa ń lọ bá wọn láti ṣiṣẹ́ tàbí láti ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe. Mo máa ń ní ààyè láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn. Ó da ki èèyàn máa rán àwọn tó kù lọ́wọ́. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì àti nǹkan tó da kí èèyàn máa rán èèyàn tó wà ní àyíká wọn. O jẹ́ nǹkan tó da. Mo máa ń, mo máa ń ṣe ìrànlọ́wọ́ ní owó, mo máa ń ṣe ìrànlọ́wọ́ ní ààyè, mo máa ń ṣe ìrànlọ́wọ́ láti máa fún àwọn èèyàn ní ìmọ̀ràn tó da.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Èmi máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀nà tó yàtọ̀. Mi ò kí ń máa ń ṣe party o tàbí nǹkan mi. Tí n bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo máa ń lọ bá àwọn tí wón ní ìyá tàbí bàbá. Mo máa ń lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú wọn. Mo máa ń ra àwọn nǹkan tí wón nílò láti lọ fún wọn. Mo máa ń ra nǹkan tí wón máa jẹ́ àti nǹkan tí wón máa ń mú. Mo máa ń ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn tí wón ní ìyá àti tí wón ní bàbá ní ibi tó ń gbé. Bẹ́ẹ̀ níbẹ̀ yẹn ni mo máa ń lọ sí láti lọ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Ó máa ń dùn mí lọ́kàn, ó máa ń ṣe nǹkan tó ṣe, tó máa ń mú inú mi dùn láti máa bá wọn ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o máa ń mu ògùn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrà nítorí pé ní ìgbà mí kò ní sí àbọ́ tí mo lè lò láti mú nǹkan tí mo fẹ́ mú. Àwọn ọ̀pá ìfàmúrà ó wà láti fi mú nǹkan tí èèyàn fẹ́ mú. Ó jẹ́ nǹkan tó máa ń jẹ́ kí èèyàn mú nǹkan tó fẹ́ mú dáadáa. Kò kín dá kí èèyàn gbé ìgò, kó wá gbé ìgò yen kó wá fi sẹ́nu. Kò kín ṣe nǹkan tó dá rárá láti máa mú nǹkan pẹ̀lú ìgò. Fún èdi eyi ni mo máa ń lo ọ̀pá ìfàmúrà láti mú nǹkan tí mo fẹ́ mú láti ìgò. Kò kín dá kí èèyàn máa mú kó máa fi ìgò sẹ́nu tí èèyàn bá fẹ́ mú nǹkan, kò kín dá rárá. Fún èdíè ni mo máa ń lo ọ̀pá ìfàmúrà tí mo bá fẹ́ mú nǹkan láti ìgò.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ tó wà láàárín èmi àti olórí iṣẹ́ mi ó jẹ́ ìbáṣepọ̀ tó dá. A ti ń ṣiṣẹ́ papọ̀ bií ọdún mẹ́wàá. O ti pẹ́ gan ta tí ń ṣiṣẹ́, ta tí ń mọ́ra wa. A ti ń ṣiṣẹ́ lórí àwọn iṣẹ́ oríṣiríṣi. A ti ń ṣiṣẹ́ papọ̀. A ti mọ́ra wa. A ti mọ̀ bó ṣe ń ṣiṣẹ́. Ìbáṣepọ̀ tó wà pelu wa ó jẹ́ ìbáṣepọ̀ iṣẹ́, ìbáṣepọ̀ tó dá, ìbáṣepọ̀ tó ní ìrétì. Nítorí pé a ti ń ṣiṣẹ́ papọ̀, a ti mọ́ra wa, a ti mọ iṣẹ́ ta ń ṣe papọ̀. Ìbáṣepọ̀ tó wà láàárín wa ó ti dàgbà. A mọ̀ bó ṣe ń ṣiṣẹ́. Ìbáṣepọ̀ tó dá wà láàárín èmi àti olórí iṣẹ́ mi.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Bẹ́ẹ̀ni, mo máa ń rọ rùn nígbà tí mo fẹ́ sùn. Ìdí yìí ni pé, mo ti ṣiṣẹ́ láàárọ̀ títí di alẹ́, ó ti rẹ̀ mí gan-an. Èébì tí ń pa mí, tí mo bá ti délé, tí mo bá ti jẹ nǹkan, tí mo bá ti wá wẹ̀, ohun tó kàn ní oorun, mi ò kí máa wa oorun. Oorun máa ń wá nígbà tí mo bá sùn lórí bẹ́ẹ̀dì, mo máa sùn lọ. Mo máa ń rọrùn sun torí pé mo ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ó ti rẹ̀ mí. Tí mo bá ti délé, tí mo bá gún órí bẹ́ẹ̀dì mi, mo máa ń ri orùn sun dáadáa. Mo máa ń sùn dáadáa nitorí pé mo ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ó tẹ̀ ti rẹ̀ mí. Tí mo bá ti jẹ́ oúnjẹ tán, màá kàn sùn lọ ni. Mo máa ń rọrùn sun dáadáa.

Nígbà wo ni o máa ń gẹ irun rẹ? Mo máa ń gẹ irun mi lọ́sẹ̀ ọ̀sẹ̀. Mi ò kí ń máa fẹ́ kí irun mi ó kún ju. Mi ò fẹ́ran àwọn irun tó máa ń kún, tó máa ga gan. Mi ò kí ń fẹ́ irú irun yẹn. Fún ìdí èyí ni mo máa ń gẹ irun mi. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń gẹ irun. Tí m bá ti rí pé irun mi ti ń ga, màá lọ bá àwọn tó ń gẹ irun kó bá mi gẹ. Mi ò kí n máa ń fẹ́ran irun tó ga. Lọ́sẹ̀ ọ̀sẹ̀ ni mí máa ń gẹ irun. Tí ọ̀sẹ̀ bá ti fẹ́ bẹ̀rẹ̀, màá lọ gẹ irun. Tí ọ̀sẹ̀ yẹn náà bá parí, kí ọ̀sẹ̀ mìíràn tó bẹ̀rẹ̀, màá padà lọ sí ibi tó ti ń gẹ irun kí n lọ gẹ irun mi Mi ò kí máa ń fẹ́ kí irun mi tó pọ̀. Mi ò fẹ́ irun tó pọ̀ rárá. Mo máa ń gẹ irun mi dáadáa. Mi ò fẹ́ kí irun mi ó ga ju, mo máa ń gẹ irun mi.

Ṣé o mọ bí a ti ń gùn kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ ba ṣe ń gùn kẹ̀kẹ́. Tí èèyàn bá fẹ́ jáde, tí ó bá lọ sí ìta, tí ó bá fẹ́ rìnrìn àjò lọ sí ibi tó fẹ́ lọ, kẹ̀kẹ́ ó jẹ́ àwọn ọkọ̀ tí a máa ń gùn lọ sí ibi ta fẹ́ lọ. Mo mọ bó ṣe ń gùn kẹ̀kẹ́, mo ti kọ́ bó ṣe ń gùn kẹ̀kẹ́. Mi ò tíì rowo ra kẹ̀kẹ́ témi. Tí n bá fẹ́ jáde, mo máa ń lo kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn láti lọ sí ibi tí mo fẹ́ lọ. Mo mọ bó ṣe ń gùn kẹ̀kẹ́, mo ń gùn kẹ̀kẹ́. Tí n bá fẹ́ lọ sí ibi kan, mo máa ń lo kẹ̀kẹ́. Mo máa ń gùn kẹ̀kẹ́ láti lọ sí ibi tí mo fẹ́ lọ. Tí n bá fẹ́ jáde, kẹ̀kẹ́ ni màá lo. Mo ti kọ́ bó ṣe ń gùn kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ ni mo máa ń lò lọ sí ibikíbi tí mo fẹ́ lọ. Mo máa gùn kẹ̀kẹ́

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ bá? Ìsinmi ọ̀sán mi, wákàtí kan ni. Tí a bá ti ṣiṣẹ́, tí a bá ti ṣiṣẹ́ tán tí a fẹ́ wá ṣe ìsinmi ọ̀sán, wákàtí kan lọ máa ń fún wa ká lọ jẹun, ká lọ ṣe gbogbo nǹkan ta fẹ́ ṣe ká wá padà wá. Wákàtí kan lọ máa ń fún wa lọ́jọ́ ojúmọ́ níbi iṣẹ́ tí a máa ń fi ń lò fún ìsinmi oúnjẹ ọ̀sán. Wákàtí kan péré lọ máa ń fún wa ká tètè lọ ṣe nǹkan ta fẹ́ ṣe, ká tètè lọ jẹun, ká tètè lọ ṣe gbogbo nǹkan ta ni lọ́kàn ta fẹ́ ṣe. Wákàtí péré lọ máa ń fún wa fún ìsinmi oúnjẹ ọ̀sán. Wákàtí kan ni a máa ń lò láti ṣe ìsinmi oúnjẹ ọ̀sán. Wákàtí kan.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Ìwé kíkà ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó jẹ́ nǹkan tó dáa, ó yẹ nǹkan, ó jẹ́ nǹkan tí gbogbo èèyàn gbọdọ̀ máa ṣe lọ́jọ́ ojúmọ́. Ìwé kíkà tí èèyàn bá ń kàwé, ó máa ní ìmọ̀, ó máa ní òye, ó máa ní gbogbo nǹkan tó yẹ kó ní láti fi ṣiṣẹ́ tàbí láti fi ṣe gbogbo nǹkan tó yẹ kan ṣe. Ìwé kíkà ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí èèyàn bá ń kàwé, ó máa ní ìmọ̀, ó máa ní òye, ó máa ní gbogbo nǹkan tó yẹ kó ní. Ìwé kíkà ó jẹ́ nǹkan tó dá gidi gan. Kò, kò, kò, kò, ó yẹ kí gbogbo èèyàn kó mọ̀ kó ṣe kàwé àti kó máa kàwé, kó máa ka ìwé ìròyìn, kó máa ka àwọn ìwé ìtàn, kó máa ka àwọn ìwé mo máa ń kọ́ni bó ṣe ń ṣe nnkan. Ìwé kíkà ó jẹ́ nǹkan tó dáa. Mo máa ń kàwé gan.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mi ò kí ń má mú ice cream, nitorí ó máa ń dùn jù. Nítorí mi ò kí má mú, mi ò ní adùn tí mo fẹ́ràn jù. Àwọn tó máa ń mú ice cream gan, àwọn ló máa ní adùn tí wọ́n fẹ́ràn jù. Fún èmi tí mi ò fẹ́ràn láti máa mú ice cream, mi ò ní adùn tí mo fẹ́ràn, torí pé mi ò kí ń máa mú. Àwọn tó máa ń mú, wọ́n máa ní adùn tí wọ́n fẹ́ràn láti máa mú. Ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ sí máa mú ọ́, tí bá ti bẹ̀rẹ̀ sí máa mú ice cream, màá wá ní adùn tí mo fẹ́ràn. Tí bá ti wá ní adùn tí mo fẹ́ràn, màá padà wá dáhùn ìbéèrè tẹ bí mi ṣe. Tí bá ti wá ní adùn tí mo fẹ́ràn jù ní ice cream.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Rárá o, mi ò kí ń máa ń ráyè sùn ní ọ̀sán. Nítorí pé ní ọ̀sán, màá wà ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Mi ò kí ń máa ń ráyè láti sùn ní ọ̀sán nítorí pé màá, màá wà níbi, màá wà níbí ṣẹ́. Mi ò, mi ò kò, mi ò ní máa wà ní iṣẹ́ kí n máa sùn lórí iṣẹ́ nígbà tó yẹ kí n máa ṣiṣẹ́. Fún ìdí èyí, mi ò kí ń máa ń sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ọjọ́ tí mi ò sí níbi iṣẹ́, tí mi ò ń lọ iṣẹ́, mo máa ń sùn tín bàá wà nílé. Ṣùgbọ́n tí n bá wà ní ibi iṣẹ́, mi ò ní sùn nítorí pé màá máa ṣiṣẹ́. Mi ò ní má, mi ò ní ráyè láti sùn nítorí pé mo wà ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tí n bá wà nílé ní ọ̀sán, mo máa ń ráyè, mo màá ń sùn. Mo maa ń ráyè láti máa sùn ní ọ̀sán. Màá ń ráyè láti máa sùn.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ rí dókítà? Ni oṣù tó parí, ni mo rí dókítà kẹ́yìn. Mo máa ń rí dókítà ní oṣùọṣù, mo máa ń rí wọn. Ni mo ló máa ń ṣe àwọn àyẹ̀wò ní ìlera mi. Ìlera mi ó ṣe pàtàkì gidi gan. Mo máa ń fi sọ́kàn láti máa ṣe àwọn, à, à, ì, ì, ì, ìyẹ̀wò tó tẹ́, tó tọ́ àti tó yẹ kí n ṣe. Mo máa ń lọ ṣe ní ìgbà tó tọ́ àti ìgbà tó yẹ. Ni oṣù tó kẹ́yìn ló parí, oṣù tó kọjá ló parí ni ó, ló kẹ́yìn tí mo rí dókítà tí mo ṣe àwọn àyẹ̀wò tó yẹ kí n ṣe. Mo máa ń rí dókítà lóṣù lóṣù láti lọ ṣe àwọn ìwádìí tó yẹ kí n ṣe.

Oṣù wo ni o nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December. Mo fẹ́ràn oṣù December nítorí pé oṣù December o jẹ́ oṣù ọdún Kérésìmesì àti Holiday fún àwọn ẹ, ọmọ nínú ìwé. Gbogbo ilé ìwé máa ti ṣetán. Kò sí ẹnikẹ́ni tó máa n lọ sí ilé ìwé ní oṣù December, nítorí pé oṣù December o jẹ́ ọdún Kérésìmesì. Inú mi máa ń dùn ní ọdún Kérésìmesì. A máa ń ṣàyọ̀, a máa ń rìnrìn àjò lọ rí àwọn ẹbí àti ara wa tó ń gbé ní ìlú mìíràn. A máa se oúnjẹ, a máa ra nǹkan tí a máa mú, a máa ń jó, a máa ń ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ tó máa ń mú inú wa dùn. I oṣù ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mò maa ń rìn ní àlàáfíà. Mi ò ní ǹkankan tó ṣe mí lẹ́sẹ̀. Mi ò ní àṣìṣe lẹ́sẹ̀. Mi ò ní ǹkan tó ń dùn mí lẹ́sẹ̀. Mo máa ń rìn láàáfíà. Mo máa ń rìn láìlọ ǹkankan. Ǹkan ò ṣe mí lẹ́sẹ̀. Mo máa ń rìn láàáfíà. Tí n bá fẹ́ lọ sí ibikibi tí mo fẹ́ lọ, máa rìn lọ síbẹ̀. Mo máa ń lo ẹsẹ̀ mi láti rìn lọ sí ibi tí mo fẹ́ lọ, láti lọ ṣe ǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń rìn ní àlàáfíà. Kò sí ǹkan tó ṣe mí lẹ́sẹ̀. Ẹsẹ̀ ò dùn mí. Kò sí ǹkan tó ṣe mí rárá. Mo máa ń rìn láàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ǹkan ò ṣe mí. Mo máa ń rìn ní àlàáfíà.

Ìgbà mélòó ni mo máa ń wọ ojú àwòrán lọ́jọ́ọjúmọ́? Mo máa ń wọ ojú àwòrán lọ́jọ́ọjúmọ́ lẹ́ẹ̀meji. Àkọ́kọ́ ni ìgbà tí mo jí làárọ̀, màá wọ ojú àwòrán láti rí bí ojú mi ṣe rí. Tí n bá ti wẹ̀ tán, tí n bá ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, tí n bá, tí n bá ti fẹ́ jáde lọ sí ibi iṣẹ́ tàbí lọ sí ibikíbi tí mo fẹ́ lọ, màá tún wọ ojú àwòrán láti rí bí ojú mi ṣe rí, láti, láti rí bí aṣọ ṣe rí lára mi, màá tún wọ àwòrán kí n tó jáde. Fún ọjọ́ náà, mi ò ní wọ ojú àwòrán mọ́ torí pé mo ti jáde, mo ti lọ sí ibi iṣẹ́, mo ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Mo máa ń ṣe iṣẹ́ tán lálẹ́, tí mo bá délé lálẹ́, mi ò kí ń wọ ijú, ojú àwòrán mọ́. Lẹ́ẹ̀meji ni mòmọ ti ń wọ ojú àwòrán lọ́jọ́ọjúmọ́.

Ní ìgbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Mo máa ń rìnrìn àjò lọ sí iṣẹ́. Mo máa ń rìn àjò láti lọ ṣe iṣẹ́. Ọ̀sẹ̀ tó kọjá ni ó gbẹ̀yìn tí mo rìnrìn àjò lọ ṣiṣẹ́. A lọ bá àwọn oníbàárà wa ṣiṣẹ́ tó ń gbé ní ìlú mìíràn. A rìnrìn àjò láti lọ bá wọn, láti lọ bá wọn ṣiṣẹ́. Iṣẹ́ tí a lọ ṣe ni a lọ bá wọn rán àwọn aṣọ kan. Mo nílò wa láti ràn wọ́n lọ́wọ́. Wọ́n á pè wa. Ṣọlá wá rìnrìn àjò lọ bá wọn ní ìlú mìíràn láti lọ ṣe iṣẹ́ yẹn. A wà pẹ̀lú wọn ní ọ̀sẹ̀ kan. Ọ̀sẹ̀ kan ni a lò láti ṣe iṣẹ́ yẹn tán. A bẹ̀rẹ̀, a tún parí ẹ̀ ní ọ̀sẹ̀ kan. Mo ti rìnrìn àjò lọ ṣe iṣẹ́

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Tí a bá ti ní àwọn oníbàárà tó ń dara pọ̀ mọ́ wa ní àkọ́kọ́, mo máa ń pe wọn, mo máa ń pe wọn. A tún ní àwọn tó ń pè ní customer care representative tó máa ń bá wọn pè wọ́n náà. A máa ń bá wọn sọ̀rọ̀, a máa ń bí wọn lérè, a máa ń jẹ́ kó fi wọn fi kó máa kó sọ kó fi wá lé síi bí iṣẹ́ wa ṣe rí, bí ọjà wa ṣe rí. Kó sọ fún wọn nǹkan tó yẹ ká ṣe àtàbí nǹkan tó fẹ́ ká máa bẹ̀rẹ̀ síí ṣe. A máa ń bá wọn sọ̀rọ̀, a máa ń bí wọn ní àwọn ìbéèrè láti rí wípé a bá wọn ṣiṣẹ́ dáadáa, a fún wọn nǹkan tí wón fẹ́. A máa ń pe àwọn oníbàárà wa tuntun.

Ní ìgbà wo ni o keyin kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́? Ní ibi iṣẹ́ mi, a máa ń kọ́ ǹkan tuntun lójoojúmọ́. A máa ń kọ́ ǹkan tí àwọn òyìnbó máa ń pè ní report. A máa ń kọ lójoojúmọ́. Tí a bá ti ṣiṣẹ́ tán, a máa ń kọ bí iṣẹ́ wa ṣe rí ní ọjọ́ náà. Gbogbo iṣẹ́ tó yẹ ká ṣe, a máa ń kọ. Ta wa, ta ti, ta ti n bá ti bẹ̀rẹ̀ tí ń ṣe iṣẹ́ yẹn náà, a tún máa ń kọ. Tí a bá ti parí, a tún ń kọ. A máa ń kọ lójoojúmọ́. Ni ojoojúmọ́ la tí la máa ń kọ ǹkan tuntun. Ni ibi iṣẹ́ mi, a máa ń kọ́ ǹkan sílẹ̀. A máa ń kọ́ ǹkan tó ń pè ní report. Ni ojoojúmọ́ la máa ń kọ. A máa ń kọ fún àwọn ọ̀gá wa. A máa ń kọ. A máa ń fi ǹkan tá a ń kọ hàn wọ́n. Kọn bá wa kà.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹranko ọ̀sìn. Àwọn ẹranko tí mo máa ń sìn, mo ní wọn. Mo ní ẹranko àgùtàn nílé tí mò ń sìn. Mo máa ń sìn wọn ní ọdún ọdún. Tí ayẹyẹ ọdún bá dé, màá bẹ̀rẹ̀ sí máa ta wọ́n fún àwọn èèyàn. Màá ta fún àwọn èèyàn tó bá fẹ́ rà. Mo máa ń sìn àwọn ẹranko. Mo ní ẹranko tó pọ̀ tí mò ń sìn. Tí ọdún bá ti dé, màá gbé wọn lọ sọ́jà. Màá lọ màá ta wọ́n fún àwọn tó nílò ẹ̀. Mo máa ń sìn àwọn ẹranko, mo máa ń sìn àwọn ẹranko lọ́dọdún. Mo máa ń sìn wọn. Mo ní wọn nílé tí mò ń sìn.

Ṣé o má ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo ma ń ṣiṣẹ́ láti ilé. Ni ìgbà mi, wọ́n ma ń gbà wá láàyè láti ṣẹ́ láti ibi iṣẹ́. Láti ṣiṣẹ́ láti ilé, a máa wà ní ilé wa, a má maa ṣiṣẹ́ ń bẹ, a má máa ba àwọn ọ̀gá wa àti òṣìṣẹ́ wa sọ̀rọ̀ láti ilé. Ọ́ maa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti wón máa ń gbà wá láàyè láti wà nínú ilé láti ṣiṣẹ́ láti ilé. Àwọn ǹkan ma ń ṣẹlẹ̀ tó máa ń jẹ́ kí wọ́n gbà wá láàyè láti ṣiṣẹ́ láti ilé. Tí ọ̀rọ̀ epo bá ṣẹlẹ̀, wọ́n máa ń jẹ́ kí a ṣiṣẹ́ láti ilé. Tí ǹkan bá ṣẹlẹ̀ tí wọ́n bá ti àwọn ọ̀nà tàbí wọ́n fẹ́ tún àwọn ọ̀nà ṣe, wọ́n máa ń gbà wá láàyè láti ṣiṣẹ́ láti ilé. Mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Ṣe o máa ń bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Rárá o, mi ò kí ń bínú nígbà tí mo wà nínú ọkọ̀. Mo ti mọ̀ wípé kì ń ṣe gbogbo ènìyàn ló wà, ló mọ̀ bó ṣe ń wa ọkọ̀. Mo dẹ̀ tí wá mọ̀ pé kì ń ṣe gbogbo ènìyàn ló mọ̀ bó ṣe ń wà dáadáa, kì ń ṣe gbogbo ènìyàn ló mọ̀ bó ṣe ń wà tó yẹ àti ìwà tó tọ́. Nitori naa, mi ò kí ń máa ń bínú. Tí àwọn mi bá ṣe nǹkan tó dáa mi ò kí ń bínú. Mo máa ń gbá wọn nímọ̀ràn, mo máa ń bá wọn sọ̀rọ̀, mi ò kí ń máa ń bínú. Mi ò fẹ́ kí ǹkan tó máa, máa dùn mi lọ́kàn. Fúń ìdí èyí ni pé mi ò, mi ò kí ń máa ń bínú. Tí mo bá ti máa wọ̀, tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń dákẹ́, mi ò kí ń bínú, mi ò kí ń kojú ààyè mi, mi ò kí ń bínú.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Mo ní àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ máa nílò rẹ̀ níbi iṣẹ́ tí mo ń ṣe. Mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe YouTube, mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe Instagram, mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe advertisement lórí Instagram. Mo ní àwọn nǹkan tí mo fẹ́ kọ́ tí mo ti fi sọ́kàn pé màá kọ́ ọ́ n torí pé ó máa jẹ́ kí n máa ṣiṣẹ́ dáadáa, ó máa ran mi lọ́wọ́ nínú ìṣe mi, màá le ṣiṣẹ́ dáadáa. Mo ní nǹkan tí mo fẹ́ kọ́, mo fẹ́ kọ́ bi wón ṣe ń lo YouTube náà, mo fẹ́ kọ́ dáadáa kí n lè mọ bó ṣe ń ṣe, mo fẹ́ kọ́ ǹyẹn náà.

Ọjọ́ mélòó ni òní fún ìsinmi ọ̀dọọ̀dún? A máa ń ní oṣù kan, rárá o, ọ̀sẹ̀ mẹ́ta la máa ń ní láti fi sinmi lọ̀dọọ̀dún. Wọ́n máa ń gbà wá láàyè ní iṣẹ́ ka sinmi ní ọ̀sẹ̀ mẹ́ta. Wọ́n máa ń fún wa lọ́ ọ̀sẹ̀ mẹ́ta ní ọ̀dọọ̀dún láti fi ṣẹ́ ka fìyẹn ka fi sinmi. Tí a bá ti ṣiṣẹ́ láti oṣù àkọ́kọ́, wọ́n máa ń fún ní olúkálúkù ní ọ̀sẹ̀ mẹ́ta kọ́ fi sinmi dáadáa kí wọ́n tó bẹ̀rẹ̀ iṣẹ́. Olúkálúkù ni ọ̀sẹ̀ mẹ́ta tọ́ máa ń fún wa láti ibi ṣẹ́ ka fi sinmi dáadáa kí a tó bẹ̀rẹ̀ iṣẹ́. Máa ń fún gbogbo wa ní bi iṣẹ́ wa ka sinmi fún ọ̀sẹ̀ mẹ́ta.